Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, tí a bá ń lọ sí ìlú tàbí ìletò tí a ò tíì dèrí, tí a bá sì béèrè ọ̀nà, a lè ṣìnà. Tí ènìyàn bá sì ṣìnà, ó lè lọ já sí ìlú ibòmíràn tí kò mọ ibẹ̀ tẹ́lẹ̀. Nítorí ìdí èyí, ó dára láti máa béèrè ọ̀nà kí a má baà ṣìnà. Àwọn Yorùbá tilẹ̀ sọ wípé “A bèèrè ọ̀nà kò kín ṣìnà”. Nítorí ìdí èyí, ó dára láti máa béèrè ọ̀nà tí a bá ń lọ sí ìlú tàbí ìletò tí a ò tíì dèrí kí a má baà ṣìnà.

Báwo ni ètò ìdárayá rẹ́ ṣe rí? Ètò ìdárayá jẹ́ ohun kan tí a má n ṣe ní òpin ọ̀sẹ̀ tàbí àárín ọ̀sẹ̀ láti mú kí ara wa jí pépé. Orísìírísìí ètò ìdárayá ló wà. A lè sáré ní orí pápá àbí ka gba eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí ka gba èyí táwọn eléyìíbo n pè ní table tennis àbí ka jà èyí tí wọ́n ṣì tún n pè ní boxing. Orísìírísìí eré ló wà tí a lè ṣe tí ó lè jẹ́ kí ara wa jí pépé tí ó sì lè jẹ́ kí ara wa bọ̀ sípò. Àwọn eré yìí dára nítorí wípé ó ma n lé àìsàn jìnnà sí àgọ́ ara. Àwọn eré ìdárayá yìí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ àbí àwọn ohun èlò àtọwọ́dọ́wọ́? Kí á ra ohun èlò àtọwọ́dọ́wọ́ ó dára nígbà mí àti wípé nígbà mìíràn kò dára. Nítorí pé ẹni tó ti lo àwọn èròjà yí rí tẹ́lẹ̀, ó ti le bàjẹ́ ní ọwọ́ rẹ̀ kó má sì sọ òtítọ́ fún wa. Nítorí ìdí èyí, nígbà mìíràn ó máa ń dára kí a ra àwọn èròjà tuntun láti ilé iṣẹ́ tí wọ́n ti ṣe. Nítorí wípé a ò le fọkàn tán àwọn oníbàárà nígbà mìíràn. Wọ́n lè parọ́ wípé ọjà yẹn dára àmọ́ nígbà tí ẹ bá ra wọ́n tán ẹ ó wà á rí pé wọn ò dára. Nítorí ìdí èyí ọjà tàbí kí a ra ohun àtọwọ́dọ́wọ́ ó gba kíá kíyèsí ara gidigidi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, ó yẹ kí a máa dákẹ́jẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà náà ni a ó máa sọ̀rọ̀ àbí ti a ó máa pariwo. Ó yẹ ká máa dákẹ́jẹ́ ká sì wà ní ìrẹ̀lẹ̀ ọkàn ní ẹ̀kọ̀kan. Nítorí wípé àgbà tí ò bá lomi nínú, òun ló máa ń pariwo. Tí ènìyàn bá sì ti ń pariwo jù, àwọn ènìyàn ò ní fún un ní bó ṣe yẹ kó yẹ, wọ́n ò ní tọ́jú rẹ̀, wọ́n ò sì ní bu ọlá fún un, wọ́n ò sì ní wò ó gẹ́gẹ́ bí ènìyàn tó nílári. Nítorí ìdí èyí, ó yẹ ká máa wà ní ìdákẹ́jẹ́ lẹ́ẹ̀kọ̀kan àti lóòrèkóòrè kí àwọn ènìyàn bá lè rí wa bí ẹni tó níyì láwùjọ.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àpò ọwọ́ wà lóríṣiríṣi. A ní àwọn àpò tó tóbi, a sì tún ní àwọn àpò tó kéré. Oríṣiríṣi àpò ló wà. Oríṣiríṣi ǹkan la sì lè kó sínú àwọn àpò ọwọ́ wa bí i ká kó ìwé, kọ́kọ́rọ́, pẹ́ńsù, chọ́ọ̀kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sì tún lè kó àwọn oúnjẹ sínú àwọn àpò ọwọ́ wa. Pàápàá jùlọ, a lè kó gbogbo àwọn ǹkan dúkìá wa sínú àpò. Àpò jẹ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ ní. Tí a bá ń jáde, a lè fi ra oúnjẹ, a lè fi ra àwọn ǹkan, a sì lè fi kó àwọn ǹkan pamọ́ sí. Nítorí ìdí èyí, àpò jẹ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ ní. Nítorí wípé a lè kó àwọn ǹkan sí i lóríṣiríṣi.

Báwo ni o ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Àwọn alábáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ẹni tí a jọ má n ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Nítorí wípé ẹni kan ò le dá iṣẹ́ ṣe. A sì burọ̀ gba àwọn alábáṣiṣẹ́pọ̀ wa ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà. Nítorí wípé ibi tí ò bá sí ìfẹ́, iṣẹ́ náà ò le lọ déédé. Ibi tí ò bá sí àlàáfíà, iṣẹ́ náà ò le lọ déédé. Nítorí ìdí èyí, a gbudọ̀ mú àlàáfíà, ìfẹ́ àti ojúrere àwọn alábáṣiṣẹ́pọ̀ wa ó ṣe kókó ní ilé iṣẹ́ àti ní ibi gbogbo.

Àwọn orin wo ni o fẹ́ràn jù? Ni ayé òde òní, ní ayé ìgbàlódé tí a wà, oríṣiríṣi àwọn orin ni àwa ọmọ ayé òde òní máa ń kọ. Àti wípé oríṣiríṣi orin ni àwa ọmọ ayé òde òní máa ń gbọ́. Àwọn orin tí ó dá wà, bẹ́ẹ̀ ni àwọn orin tí ò dá wà. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn kí n máa gbọ́ àwọn orin tí ó máa ń mú ìmísí wá. Àwọn orin tí ó lè fi ọkàn balẹ̀, àwọn orin tí ó ṣe é jó sí, àti wípé mo fẹ́ràn kí n máa gbọ́ àwọn orin tí ó fi ògo fún ọlọ́run. Gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́, àwọn orin tí ò bá fi ògo fún ọlọ́run kò yẹ kí a máa gbọ́.

Báwo ni o ṣé máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà rẹ? Àwọn oníbàárà jẹ́ ẹnìkan tí a gbudọ fi sọ́kàn. Nítorí ìdí èyí, a gbudọ ṣètò bí a ṣe lè bá wọn pàdé. A A lè bá wọn pàdé ní orí ẹ̀rọ ayélujára tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì àbí ká bá wọn sọ̀rọ̀ ní orí ẹ̀rọ alágbéléwọ wa tí àwọn olóyìnbo ń pè ní fóònù. Oríṣiríṣi ọ̀nà ló wà tí a ti lè bá oníbàárà wa pàdé. A lè pàdé ní ilé oúnjẹ, a lè pàdé ní ilé ọtí, a sì tún lè pàdé ní orí pápá ìṣeré. Kò sí ibi tí a ò ti lè bá àwọn oníbàárà wa pàdé. Pàápàá jù lọ èyí tó ṣé kókó jù ní wípé Ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀, ká sì fi ọjà ta fẹ́ tà ká fi hàn wọ́n. Ká sì tún rí i wípé owó ọjà náà kò gùn nilápá. Ká sì tún rí i wípé Ọjà ta fẹ́ tà ó jẹ́ ojúlówó ọjà, kì í ṣe ayédèrú ọjà. Là fẹ́ tà fún wọn.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá, èyí tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní kọ́̀mpútà. Ó jẹ́ ẹ̀rọ ìgbàlódé tí gbogbo ènìyàn máa ń lò. Orísìírísìí iṣẹ́ ni a lè fi ẹ̀rọ yìí ṣe. A lè fi wo àwọn amóhùnmáwòrán, a lè fi gbá géèmù, a lè fi gbọ́ orin, a lè fi wo orísìírísìí nǹkan. Orísìírísìí iṣẹ́ tó pọ̀ la lè fi ẹ̀rọ ayárabíàṣá ṣe. Nítorí ìdí èyí, wọ́n máa ń ní àwọn nǹkan tí a gbọdọ̀ ṣe sí wọn tí ẹ̀rọ yìí fi lè ṣiṣẹ́ déédéé. Àmọ́ tí àwọn ẹ̀rọ yìí ò bá ṣiṣẹ́ déédéé mọ́, a lè pààrọ̀ rẹ̀ àbí ká ra titun, àbí ká gbé lọ sí ilé àwọn oní títún ṣe kí wọ́n bá wa tún ẹ̀rọ yìí ṣe. Àmọ́ tí ẹ̀rọ yìí ò bá ṣe tún ṣe mọ́, a lè ra titun. Tí a bá sì ra titun, a ó fi orísìírísìí àwọn nǹkan sí orí rẹ̀ tí ó lè jẹ́ ká rí ìlò. Tí a bá sì ti fi àwọn èròjà yìí sí orí rẹ̀ tán, a ó lo wó a ó sì rí bí ó ṣe ń ṣiṣẹ́ sí. Nítorí ìdí èyí, ẹ̀rọ ayárabíàṣá ó jẹ́ ohun tí gbogbo ènìyàn gbọdọ̀ máa mú lò ní ayé òde òní.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Oríṣiríṣi ètò ni a lè ní fún ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ tó kányìn nínú ọ̀sẹ̀. Nítorí ìdí èyí, a máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ètò fún ìparí ọ̀sẹ̀. A lè lọ sí ilé ìjọsìn, a lè lọ sí mọ́ṣáláṣí, a lè lọ sí orí pápá ìṣeré pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa àti pẹ̀lú àwọn ọmọ wa. A sì lè jáde lọ sí ilé oúnjẹ. A sì tún lè wà ní ilé ká mọ wo ẹ̀rọ amóhùnmáwòrán pẹ̀lú àwọn ọmọ wa àti ìyàwó wa. A sì tún lè jáde lọ sí ìta ká ṣeré papọ̀. Nítorí wípé òpin ọ̀sẹ̀ jẹ́ ìjọ́ tí a lè tún sinmi. Tóbá wù wá, a lè sinmi nínú ilé ká má jáde lọ sí ibi kankan. Òpin ọ̀sẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ta bá ti parí òpin ọ̀sẹ̀ tán, a ó sì tún bọ́ sí ọjọ́ ìṣé. Nítorí ìdí èyí, ó dára kí a máa sinmi ní òpin ọ̀sẹ̀ ká tó bọ́ sí ẹnu ìṣé ní ọjọ́ kejì. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn kí ń máa sinmi ní òpin ọ̀sẹ̀ dáradára.

Ní ayé òde òní, oríṣiríṣi oúnjẹ ló wà tí àwọn èyìnbó gbé wá sí orílẹ̀ èdè Nàìjíríà. Nínú wọn ni a ń pè ní písà. Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí písà rẹ? Písà jẹ́ oúnjẹ kan tí àwọn èyìnbó máa ń jẹ, àwọn náà sì mú wá sí orílẹ̀ èdè Nàìjíríà. Oríṣiríṣi ọ̀nà náà ṣe máa ń gbà sí, oríṣiríṣi ọ̀nà náà ṣe máa ń tà, oríṣiríṣi àwọn ǹkan náà sì máa ń kó sí orí písà wọ̀nyí. Wọ́n lè fi oúnjẹ tí ó dùn sí, wọ́n lè fi bí ẹran adìẹ sí, wọ́n lè fi ẹran màálù sí, wọ́n lè fi ata sí, wọ́n lè fi àlùbọ́sà sí, wọ́n sì lè fi àwọn oúnjẹ tí ó dùn sí orí písà wọ̀nyí. Nítorí ìdí èyí, ènìyàn gbọdọ̀ mú èyí tó bá fẹ́ràn jù nínú oúnjẹ písà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn písà tó láta díẹ̀. Tí n bá sì rà, màá tún ra ọtí ẹlẹ́rìndòdò kan sì. Nítorí wípé písà jẹ́ oúnjẹ tí a gbọdọ̀ jẹ pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò. Mo fẹ́ràn ọtí ẹlẹ́rìndòdò àti písà mi kí àwọn méjèèjì jọ wà pẹ̀lú ara wọn.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Gbogbo ọjọ́ ló ní àwọn nǹkan tí a máa ń ṣe. Ni ọjọ́ òpin ọ̀sẹ̀, òun ni a máa ń sinmi. Àmọ́ ní gbogbo ọjọ́ tí ó kù, ó ní àwọn ìpàdé tí a máa ń lọ. Paápaa jùlọ ní ilé ìjọsìn. A máa ń lọ ní ojoojúmọ́ láti lọ sin Ọlọ́run wa. A ó gbàdúrà, a ó kọrin, bẹ́ẹ̀ ni a sì jó, pàápàá pẹ̀lú. A ó sì bára wa sọ̀rọ̀. A ó sọ̀rọ̀ gidigidi. A ó sì tún gbàdúrà fún gbogbo àwọn aláìní. A ó gbàdúrà fún ọmọdé, a ó gbàdúrà fún àgbà, a ó gbàdúrà fún ọkùnrin, a ó gbàdúrà fún obìnrin, a ó sì gbàdúrà fún gbogbo ọmọ ìjọ. Nítorí ìdí èyí, ó dára ká máa lọ sí ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀. Tí a bá lọ sí ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀, a ó lè rí gbogbo nǹkan tí ó yẹ ká rí. A ó sì lè ṣe gbogbo nǹkan tí ó yẹ ká ṣe. Nítorí náà, ó dára láti máa lọ ìpàdé ọ̀sọ̀ọ̀sẹ̀ àti ní oṣooṣù.